Uhm, ibi tí èmi fẹ́ lọ sí ìsinmi ni ibi, ibi tí, ibi tí ó gbé ǹkan tí mo máa ń fẹ́ wà. Ibi tí a bá àwọn ẹni tí mo máa ń fẹ́ wà àti ibi tó dùn wo, ibi tó dùn rí. Ìbẹ̀ ni èmi fẹ́ lọ sí ìsinmi. Ibi tó dùn wo, tó dùn rí àti ibi tí àwọn èèyàn kì í, kígbe jù. Ibi tó bá dá, ibi tó bá dákẹ́. Ìgbà ni èmi fẹ́ràn àti máa lọ ṣe ìsinmi.

Rárá o, orí èki bẹ́ẹ̀ fọ́ mi, orí èki ń fọ́ mi rárá. Ìgbà tí mo mọ̀ pé orí máa ń fọ́ mi ni ìgbà tí mo bá fi lè ṣíṣẹ́ ju, tí mo siṣe jù láìsí ìsinmi kankan. Ìgbà náà ni mo mọ̀ pé orí máa ń fẹ́, orí máa fẹ́ ń fọ́ mi àmọ́ orí è fọ́ mi rárá, àti rarà, orí è fọ́ mi.

Ibẹ́rè tẹ, bẹ̀rẹ̀ yìí ò ye mi, ò tò ye mi. Ẹni pé àkókò wò ní òfin rere sí. Bẹ̀rẹ̀ yìí ò ye mi, abí emi ni ìmọ̀ kà dáadáa bó. Bẹ̀rẹ̀ yìí ò ye mi kankan. So mi ò mọ bí wọ́n a ṣe dáhùn sí. Bẹ́rè tẹ, bẹ̀rẹ̀ yìí ò ye mi.

Nǹkan témi máa ń ṣe ní òwúrọ̀ tí mo bá fi lè jí ni, ǹkan alákọ́kọ̀ máa kọ́kọ́ gb'àdúà s’Ọlọ́run náà. Ọlọhun ọba tó dámi máa kọ́kọ́ gbàdúrà sì, lẹ́yìn tí n bá fi lè gb’àdúà sì Ìṣẹ́ tí mo máa ń ṣe orí i fóònù ló wà. Mo máa ń trade, mo máa ń ṣe àwọn, iṣẹ́ témi máa ń ṣe in general orí i fóònù ló wà só. Lẹ́yìn tí mo bá fi lè jí, màá mú fóònù mi, màá bẹ̀rẹ̀ iṣẹ́. Ẹ̀, lẹ́yìn tí mó máa fi lè kírun tán, màá mú fóònù mi, màá fi ṣíṣe ṣíṣe. Ti mo bá ti ṣíṣe tán, ma a wáà jẹ oúnjẹ àárọ̀. Ǹkan témi máa ń ṣe l’òwúrọ̀ ni tí n bá fi lè jí.

Ah, ìgbà tí mo máa ń lọ sí ibi iṣẹ́ ni ago mẹ́wàá, ago mẹ́wàá àárọ̀. Tó, tí ago mẹ́wàá tó lu, mo máa ń rí màmá rí ìdájú pé mo ti wẹ̀, mo ti jẹ oúnjẹ tí mo fẹ́ jẹ, mo ti sínmi díẹ̀, then once tí ago mẹ́wàá bá fi lè u, tí ago mẹ́wàá àárọ̀ bá lu báyi, màá néni máa múra, màá lọ sí ibi iṣẹ́.

Ah! Ti iṣẹ́ bá pọ̀ fún mi, bí èmi ṣe máa ń parọ́ ni, màá parọ́ pé mo fẹ́ lọ sí ilé ìjọsìn. Irọ́ tí mo máa ń pa nù, ti iṣẹ́ bá fi lè pọ̀ tí ò sí sí mi, màá parọ́ pé mo fẹ́ lọ ike. Irọ́ méjì ni mó fẹ́, màá parọ́ pé mo fẹ́ lọ jẹ oúnjẹ àti pé mo ti fẹ́ lọ sí ilé ìjọsìn. So irọ́ méjeji tí mo máa ń pa nù tí iṣẹ́ bá pọ̀.

Rárá o, mi ò fẹ́ràn atí mo jiyàn kankan. Mi ò fẹ́ràn àti mo ń jiyàn kankan, pẹ̀lú èèyàn kankan. Tí ìjiyàn bá pọ̀ jù, tí ìjiyàn bá pọ̀ jù, èmi máa n èmi máa ń gbàgbé ẹ̀ lá. Èmi ò fẹ́ràn tí mo ń jiyàn kankan. Mi ò fẹ́ràn àti mo ń jiyàn rárá àti rárá. Àtipé mi ò fẹ́ràn àti màá sọ̀rọ̀ jù. So tí ìjiyàn bá, tí èèyàn báa ń jiyàn pẹ̀lú èèyàn tí ọ̀rọ̀ náà ò fẹ́ tán n nú ẹ̀, èmi, èmi è fẹ́ràn rẹ̀. Èmi, èmi fẹ́ràn tí mo ń jiyàn.

Ẹni pé ṣé mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú èrò ìgbáṣọkẹ́. Mi ò mọ nǹkan tí ìbéèrè yìí jẹ́ o. Ìbéèrè yìí ò ye mi o. Ìbéèrè yìí ò ye mi, so mi ò mọ bí mo ṣe dáhùn. Àmọ́ ẹni pé ṣé mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀, bẹ́ẹ̀ ni, mo máa ń bá ènìyàn sọ̀rọ̀. Mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀, àmọ́ ìgbáṣọkẹ́ tó ẹ sọ yẹn ni kò ye mi.

Ah, ibi tí èmi fẹ́ràn lọ jù ni ibi tí èmi nìkan bá máa ń dá wà, ibi tí màá ti lè ronú. Ibi tí èmi máa fẹ́ràn àti lọ jù ni wọ́n. So ibi tèmi fẹ́ràn jù lọ ni ibi tí èmi nìkan ti jókòó, tí èmi nìkan le dá wà, tí èmi nìkan le dá ronú gidi gan n bó ṣe ye kin ń ronú. Ibi tèmi máa fẹ́ fẹ́ràn àti máa lọ jù ni.

Ẹni pé ṣé mo máa ń wò ohun ṣóṣo, mi ò mọ nǹkan tí béèrè yìí jẹ́ ò àmọ́ ǹkan tó yè mí jù ni ṣé mo máa ń wò ohun, ṣé mo máa wò ohun ṣó. Bẹ́ẹ̀ni mo máa ń wò, mo máa ń wò dáadáa.

Rárá o, èmi kí n mu òògùn lọ́jọ́jumọ̀, ràrà, èmi i mu òògùn kankan. Ìgbà te eeyan máa n mu òògùn ni ìgbà tí àìsàn bá bá mi oun le èmi máa n mu òògùn. Àmo tí nnkan kan ò bá dá mi láàmú, tí ò ṣa si nnkan kan tó dá mi láàmú èmi kí n mu òògùn. Torí pé tò ní èmi kí n mu òògùn, èmi kí n mu òògùn rárá o. Àfi tí àìsàn bá bá mi ni màá n mu òògùn. Tàìsàn o bá ti bá mi èmi i mu òògùn.

Bẹ́ẹ̀ni, èmi máa ń ronú. Nígbà tí mo bá sùn, mo màá ro orun. Mo máa ń rọọrun dáadáa. Ah! Rárá o, èmi kí ń r-- rárá èmi ń ro orun, èmi ń ro orun kankan nígbà tí mo bá sùn. Èmi ń ro orun. Rárá o, tí wọ́n bá fi le sùn báyìí, títí tí màá fi jẹ́, títí tí màá fi jí, èmi ń ro orun kankan. Èmi ń ro orun kankan tí wọ́n bá fi le sùn, tí mo yii bá. Àti ìgbà tí mo máa sùn gbẹ́lẹ́ yẹn, òṣìṣẹ́ yẹn kankan tó ti bá mi sọ̀rọ̀ pé màá ro orun yii sọ́, èmi ń ro orun kankan tí wọ́n bá fi le sùn.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni mò ní irùngbọ̀n, àmọ́ irùngbọ̀n mi dàgbà lọ o tèti pọ̀ gidi gan, but mò ní, mò ní irùngbọ̀n dáadáa, mò ní irùngbọ̀n dáadáa ni ó ṣe ṣí, irùngbọ̀n mi wà, ṣàì mi ò mọ bí màá ṣe, mo ò mọ bí màá ṣe le là á lẹ́ but, irungbọ̀n náà rọra pọ̀ ní ibi ojú, ibi irun, irun náà, irungbọ̀n náà rọra pọ̀, ó rọra pọ̀ bọ̀ mo ní, mò ní irungbọ̀n dáadáa.

Ah! Ẹ ní pé ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gba, gba. Nǹkan tó yé mi ní ìbéèrè tẹ beèrè. Ìgbà temi máa ń jẹ oúnjẹ ọ̀sán ni, mo rí bi ago mẹ́ta, ago mẹ́ta ọ̀sán ni mo máa ń jẹ oúnjẹ ọ̀sán, ago mẹ́ta. Àti ìgbà mí, ìgbà tí bíbá fi lè pa mí lọ́sàn ni màá máa ń jẹ oúnjẹ, so ẹ ní ìgbà kankan tí màá máa ń jẹ oúnjẹ ọ̀sán. Ìgbà tí oúnjẹ bá fi lè, ìgbà tí bíbá fi lè pa mí ni màá máa ń jẹ oúnjẹ ọ̀sán.

Bèré tẹ́bẹ̀ẹ́ yìí ò yé mi wípé àṣà wo ni ibi, ibi rẹ máa ń ṣe. Àṣà táwa máa ń ṣe ní, níṣe mi. Èmi ò mọ àṣà tí mo máa ń ṣe o. Mi ò mọ, mi ò mọ àṣà tí mo máa ń ṣe. So mi ò mọ bí mo máa ṣe dáhùn sí ìbéèrè yìí. Mi ò mọ àṣà tí mo máa ń ṣe.

Bẹ́ẹ̀ni, a ní ọgbà ń lé. A ní ọgbà, so bẹ́ẹ̀ni a ní ọgbà. Ìgbà tí mi fẹ́, ìgbà tí mo fẹ́ sinmi báyi inú ọgbà ni mo mọn wà inú ọgbà ni mo mọ ń jókòó sí, a ní ọgbà ń lé, a ní ọgbà dáadáa ní ilé ibi tí mo wà.

Àn, tábìlì iṣẹ́ mi bó ti ṣe rí ni, àn, mo máa ń kọ ìgbà tí èèyàn kan, ìgbà tí, mo máa ń kọ ìgbà tá wá bisẹ́, ìgbà tá jẹ óúnjẹ, ìgbà tá ṣe ìsinmi kúnmọ́, ìgbà tá sì kú ò níbi iṣẹ́, like ìgbà tá parí iṣẹ́, so nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí mo máa ń kọ síbi tábìlì iṣẹ́ wa nù-un. Ìgbà tá wà bisẹ́, ìgbà tá jẹ oúnjẹ mò n bọ̀. Ìgbà tá sinmi, tá sì jẹ oúnjẹ àti ìgbà tá kúo níbi iṣẹ́, ìgbà tí iṣẹ́ wá ti tán tá kúo níbi iṣẹ́ tá mọ lọlé. So nǹkan mẹ́rẹ̀ẹ̀rin àbí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tó wà nínú tábìlì iṣẹ́ wọn. Nǹkan mẹ́rin tó wà níbi tábìlì iṣẹ́ wa.

Ẹni pé tí mo máa ń kọ ìwé kọ̀wé pẹ̀lú owó, ahh! Ìbéèrè yìí ò fi be ye mi o. Ọ̀, mo máa ń kọ̀wé pẹ̀lú owó. Ìbéèrè yìí ò ye mi, n lé paro tan yin jẹ, ìbéèrè yìí ò ye mi. Ẹni pé se mo máa ń kọ̀wé pẹ̀lú owó, bí mo bí máa ṣe dáhùn, àmọ́ bẹ́ẹ̀ ni mo máa ń kọ̀wé pẹ̀lú owó, bẹ́ẹ̀ ni mo máa ń kọ̀wé pẹ̀lú owó.

Ah, ẹ ní pé báwo ni mo ṣe máa ń ṣe ètò àwọn ìṣòro ní àwọn àárín àwọn ẹlẹgbẹ́? Eh, tí ìṣòro bá wà, Tí ìṣòro bá wà, màá béèrè, màá béèrè, màá béèrè lọ́wọ́ àwọn ìṣòro tí mo bá mọ̀ pé ó ga ju mi lọ, ìṣòro, ìṣòro tí mo bá mọ̀ pé ó ga ju mi lọ. Tí àwọn ẹlẹgbẹ́ mi sì wà ní àkókò ibi tí mo wà, màá lọ bá wọn, màá bi wọn léèrè báwo àti báwo, màá bi wọn léèrè, ah, màá bi wọn léèrè nǹkan tí àwọn náà lè ṣe síi tí àwọn náà bá rí inú ìṣòro yìí lọ bí. Màá béèrè, màá béèrè àwọn ẹlẹgbẹ́ mi tó bá wà ní àkókò ibi tí mo wà, màá béèrè lọ́wọ́ wọn báwo ni àwọn náà ṣe lè, báwo ni àwọn náà ṣe lè kẹ́kùn ìṣòro tó bá wà ní ibi tí àwọn náà bá wà, tí àwọn náà bá rí wa nínú ìṣòro náà.

Hmm, bí èmi ṣe máa ń kojú ìdènà ọkọ ni, màá tẹ ọ́ọ̀rùn fún un. Témi fún ara mi tí mo máa wọ ọkọ̀ lọ tí ọkọ̀ sì din mi lọ́nà. Ǹkan alákọ̀ọ́kọ́ tí màá kọ́kọ́ ṣe ni, màá tẹ ọ́ọ́rùn fún wọ́n like, màá ọ́rùn fún un. So bó ṣe jẹ́ mi, tí ọkọ̀ kankan bá di mi lọ́nà, màá, màá tẹ ọ́rùn fún un so mo lè kó lọ́nà fún mi. Bí èmi ṣe ń kojú ìdènà ọkọ ni.

Àwon orin temi fẹ́rán atí mo gbọ́ jù ni orin hip hop. Mi ò mọ̀ bí mo máa ṣe sọ ní Yoruba. Ọ̀, orin temi fẹ́rán atí mo gbọ́ jù ni orin hip hop àti rap music àti orin Nigerian yín Afrobeat. Ẹ̀hẹn, orin Afrobeat, hip hop àti rap music. Orin mẹ́tẹ̀ẹ̀ta yìí l'emí fẹ́rán atí mo gbọ́ jù.

Ah, ó yára, ó yára. Àmọ́ o to sí pé ó yára gidi gan, torí pé network ibi tí mo wà tó fi bẹ́ẹ̀ dáradá, tó fi bẹ́ẹ̀ dára púpọ̀ so. Wi-Fi mi tí tó fi bẹ́ẹ̀ yára gidi gan. Wi-Fi mi ò fi bẹ́ẹ̀, tó fi bẹ́ẹ̀ yára gidi gan, but ó wà manageable. Like, ehn, èyàn lè, èyàn lè manage rẹ̀

Mi ò lè parọ́ o, èmi máa ń sáré o. Bẹ́ẹ̀ ni, màá máa ń sáré gidi gan. Màá máa ń sáré, màá máa ń sáré gidi gan. Ó ṣé, ah special nǹkan tí màá máa ń wà, nǹkan tí màá máa ń wà, tó bá máa ń sáré èmi máa ń sáré o. Màá máa ń sáré gidi gan, màá máa ń sáré. Mo fẹ́ràn atí mo ń sáré torí tí èeyàn bá ń sáré èèyàn mọ tété dé ibi tí èeyàn lọ, so mo fẹ́ràn atí mo ń sáré.

Uhm, tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni, tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. Ìgbà tí mo mọ̀, ìgbà tí wọ́n play podcast lórí rédíò, mo mọ̀ ńgbọ̀ àmọ́ ìsíka èmi gbọ́, èmi gbọ́ mọ, mo gbọ́ mọ̀. Ìgbà tí rédíò fi bẹ́ẹ̀, ìgbà tá ń fi, ìgbà táwọn yẹn fi bẹ́ẹ̀ gbọ́ rédíò bíi tí tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣóò ẹmi e gbọ́ mọ. Bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ò, mo mọ̀ ń gbọ́ podcast dáadáa.

Akoko to mi maa n se akoko ijimi ni akoko marun, akoko marun. Nitori igba naa ni mó máa n dide, mó máa n kinrun so akoko marun, akoko marun aro ni ma n ran se akoko ati mo n jí so ta koko marun ba le se, ma ki irun, tí ma wà filè kinrun tan, then tí ma wà filè salama tan then ma wà bere ise ti mo fe se laaro, kí n to lo si ibi ise.

Bẹ́ẹ̀ni o, oúnjẹ témi kórìíra jù, oúnjẹ tí mo kórìíra jù ni ẹ̀bà. À, mi ò fẹ́ràn tí mo jẹ ẹ̀bà rárá, sun mo kórìíra ẹ̀bà dáadáa. Ẹ̀bà jẹ́ oúnjẹ tí mi ò fẹ́ràn, òórùn rẹ̀ gan-an lásán, mi ò fẹ́ràn òórùn ẹ̀bà. Ká tó sọ pé, mo gbẹ́bà síwájú pé mo fẹ́ jẹ èso. Ẹ̀bà jẹ́ oúnjẹ tí mo kórìíra jù nínú gbogbo oúnjẹ lọ ṣó. Mi ò fẹ́ràn àti mo jẹ ẹ̀bà rárá, ṣo mi ò fẹ́ràn ẹ̀bà kankan.

Ìbéèrè tí ẹ bèrè yíò yé mi o ẹni pé báwo ni ìwà ìṣòwò rẹ ṣe rí? Mi ò mọ̀ bí mo ṣe dáhùn. Láyé, ìbéèrè tí ẹ bèrè yíò yé mi ò ṣò mí mọ̀, mi ò mọ̀ bí mo ṣe dáhùn. Àmọ́ báwo ni ìwà ìṣòwò rẹ ṣe rí? Àmọ́ bí ìwà mi ṣe rí, mo le dáhùn sí ìbéèrè rẹ. Ìwà mi, èmi jẹ́ ẹni tó ní ìwà dáadáa. Mo máa ń tẹríba fún ẹnikẹ́ni tó bá jù mí lọ mọ́. Mi ò ní ìgbéraga, mi ò ní ìgbéraga rárá. So, mo ní, mo jẹ́ ẹni tó ní ìwà dáadáa. Èmi fi, èmi sì jẹ́ ẹni tí ẹ̀, tí ẹ̀ ń sọ̀rọ̀ púpọ̀. Mi ò fẹ́ràn láti máa ń sọ̀rọ̀ púpọ̀ àti kíni kú mọ́, kíni kú mọ́, kíni kú mọ́. Mo ní tẹríba. Hmm, èsì máa ń kí àwọn àgbàlagbà. Ẹnikẹ́ni tó bá jù mí lọ, èmi máa ń kí wọn o. Tí mo bá mọ́ wọn rí nì ẹni tí mi ò bá mọ̀ rí. Èmi máa s- èmi máa ń ṣe mí bákan bákan láti kí wọn. Bọ̀ ẹni tí mo bá, ẹni tí mo bá, ẹni tó bá dàgbà tí mo mọ̀, màá máa ń kí wọn.

Rárá o, mi ò fẹ́ràn àtimọ́ jo o. Ah! Mi ò fẹ́ràn àtimọ́ jo kankan. Àtimọ́ jo jẹ́ àwọn-- ó jẹ́ ǹkan tí mi ò fẹ́ràn atí mọ̀ ṣe ṣo mi ò fẹ́ràn àtimọ́ jíjó kankan. Mi ò fẹ́ràn-- àmọ́ mo fẹ́ràn atí mo gbọ́ orin bọ, mi ò fẹ́ràn àtimọ́ jo. Torí pé mi ò mọ bí wọ́n ṣe ń jó ṣo, mi ò fẹ́ràn àtimọ́ jo.

Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni mo máa ń wo àwọn ètò tẹlifíṣàn. Èrè, ètò t'émi fẹ́ràn jù ni ètò tí bá máa ń pààyàn lẹ́ẹ̀rín. Lára àwọn ètò tí mo fẹ́ràn àti máa ń wo nínú tẹlifísàn ni só, ètò tí wọ́n bá máa ń pààyàn lẹ́ẹ̀rín gidi gan. Ara àwọn ètò tí mo fẹ́ràn àti máa ń wo jù lọ ni nínú tẹlifísàn.

Orin tí èmi fẹ́ràn jù ni orin tó bá ń dùn gbọ́. Mo ti sọ orin, ara orin tí èmi fẹ́ràn jù ni orin hip hop, orin afrobeat. Mi ò fẹ́ràn orin Fuji o, mi ò fẹ́ràn láti máa gbọ́ Fuji, but orin hip hop, afrobeat àti rap music ara orin mẹ́tẹ̀ẹ̀ta tí èmi fẹ́ràn láti máa gbọ́ jù lánàá, but èyí tí mo fẹ́ràn jù òun ni afrobeat. Mo fẹ́ràn láti máa gbọ́ afrobeat dáadáa, afrobeat tí òhún ohùn ẹni tí ń kọrin àti beat náà ti máa, ti máa, ti máa ṣiṣẹ́. Orin tí èmi fẹ́ràn láti máa gbọ́ jù nu.

Ah! Bémi ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi ni mo máa ń fẹ́ràn àti máa ra nǹkan like, nǹkan tí èmi ń jẹ, irú oúnjẹ tí èmi fi bẹ́ẹ̀ jẹ jù àwọn òhun ni mo máa ń jẹ irú nínu ọjoojúmọ́. Bí mo bá sì lówó pípọ̀ lọ́wọ́. Nǹkan tó bá wà nínú ọkàn mi pé mo fẹ́ rà tipẹ́tipẹ́ tíìní àsìkò àti ràá, òun ni mo máa rà nínú ọjọ́ náà. Anything, nǹkan tí ó bá mú inú mi dùn, òun ni mò ún ṣe nínú ọjọ́ náà. So bémi ṣe máa ń, bémi ṣe máa ń ṣe àjọyọ̀ ìbí, ìbí mi ni, bémi ṣe máa ń ṣe àjọyọ̀ ìbí mi ni, nǹkan kíǹkan tí ó bá mú inú mi dùn ni mo máa ṣe ní'jọ́ náà.

Ah, rárá. Mi ò tíì siná rí o, mi ò tíì siná rí. Tí mo tó jáde lọ ibi kankan má, wọn kankan máa mọ̀ pé mo ti mọ ibi dáná. Ibi tí èmi ò bá mọ̀ èmi kì í lọ o. So eléyìí, eléyìí gan-an lásán yóò le fún mi láti siná. So ibi tí èmi ò bá mọ̀ èmi kì í, èmi kì í lọ. So mi ò tíì siná rí, mi ò tí siná rí.

Rárá o, ìbéèrè tẹ̀ bẹ̀ere yíò yẹn ni. Ẹni pé sé ẹ̀yìn máa ń fú ọ. Ẹ̀yìn, mi ò rò pé ẹ̀yìn ti fò mí rí o. Mi ò rò beé ẹ̀yìn ẹ ti fò mí rí o. Rárá o, ẹ̀yìn kí ń fò mí.

Ẹni pé ṣe ó wọ aṣọ àkayò yí ní ibi iṣẹ́. Gbé èrè yí oyè mi tó oyè mi, so mi ò ní, mi ò ní dáhùn tí màá dáhùn sí. Ṣùgbọ́n ẹni pé, ṣùgbọ́n ṣá a máa ń wọ aṣọ ní ibi iṣẹ́, a máa ń wọ aṣọ iṣẹ́ ní ibi iṣẹ́. Ṣùgbọ́n yára bẹ́ẹ̀ni ṣá, má ṣe gbá bẹ́ẹ̀ni.

Èmi máa ń mu omi o. Mo máa ń mu omi gidi gan. So omi tí mo màá ń mu lójoojúmọ́ ò lè tó kọ́ọ̀pù mẹ́wàá. Bẹ́ẹ̀ ni, omi tí mo màá ń mu lójoojúmọ́ ó tó kọ́ọ̀pù mẹ́wàá, so èmi máa ń mu omi gidi gan lójoojúmọ́. Mo máa ń mu omi o. Àti sa bá sán ta rọ́bà ńlá, mo màá ń mu, èmi nìkan lè mú lẹ́ẹ̀kan, mo lè mú lẹ́ẹ̀kan ṣoṣo. Mo jẹ́ ẹni tí máa ń mu omi gidi gan lójoojúmọ́.

Opó ayélujára tí èmi wà ní, ah, Airtel, Airtel ni mò mọ̀ ń lò. Ah, torí pé òun nìkan ni network rẹ̀ dáa jù lárugbo tí mo wà, so opó ayélujára tí èmi máa ń lò jù ni òun ni Airtel network. Èyí tí mo máa ń lò jù, òun nìkan ni network rẹ̀ wà, òun ni network rẹ̀ fast jù níbi tí mo wà àti pé mo lè fi ṣe nnkan kan láìsí pé màá fẹ́ ṣe ẹni network iṣu kankan.

Ẹni pé báwo ni o ṣe máa rí dájú pé ọjà rẹ dára? Ah. Bí mo ṣe máa rí dájú pé ọjà mi dára ni pé mo máa n ra nǹkan tí mo mọ̀ pé àwọn èeyàn fẹ́ ràn jù. Ǹkan tàwọn ènìyàn bá fẹ́ ràn jù lọ, òun ni mo máa rà, mo máa fi síbi ọjà mi. Se bí o mọ̀ pé ẹnikẹ́ni tó bá fẹ́ ra ọjà tó bá rí ǹnkan tí won wá, mo lè dúró àti ra ọjà tí mo bá fẹ́ rà. So bí ẹmí ti maa ń rí pé ọjà mi dára jù ní, ǹkan tí mo bá mọ̀ pé àwọn ènìyàn ní ìfẹ́ jù, ǹkan tí àwọn ènìyàn bá ma n rà jù lọ, òun ni èmi máa n rà tí mo maa fi ka lẹ́ e lẹ̀.

Ah, ìgbà tí mo máa ń kàwé jù ni ìgbà tí mo wà ní school, tí a mo ń kọ exam àti tí a mo ń study. Àmọ́ tí ìgbà tí èmi ti fi school lẹ̀ oo, ah èmi ò kí ń kàwé oo. Ìgbà tí mo máa ń wà ní school ni mo máa ń kàwé jù, àmọ́ ìgbà tí mo bá file fi school lẹ̀ báyìí tán, èmi kí, èmi kí ní àsìkò àti mo kàwé, àsìkò àti kàwé yé sí mi. So ìgbà tí èmi bá wà ní school ni mo máa ń kàwé jù, àmọ́ ìgbà tí mo bá sin school báyìí èmi e kí kàwé.

Ah, ẹni pé ṣé mo fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Téé sí gbogbo ìpàdé órí fóònù ni mo fi bẹ́ẹ̀ fẹ́ràn o. Téé sí gbogbo àwọn ìpàdé lórí fóònù mo fi bẹ́ẹ̀ fẹ́ràn. Àmọ́, ah, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni ṣá. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìpàdé orí fóònù àwọn déé sí bí mo fẹ́ràn rẹ̀. Ó depend lórí ẹni tí mo bá ń bá sọ̀rọ̀. Ó ní àwọn mi tẹ-- ó ní àwọn èèyàn kan tó sẹ́ pé mí fi bẹ́ẹ̀ fẹ́ràn láti mo bá wọn sọ̀rọ̀ lórí fóònù. Àwọn èèyàn kan tú à tó sẹ́ pé, physical like tájọ̀ wa, pàpọ̀, wọ́n ni mo máa ń fẹ́ràn láti mo bá wọn sọ̀rọ̀. So téé sí gbogbo ìpàdé ni mo máa ń fẹ́ràn lórí fóònù.

Ah, èmi jẹ́ ẹni tí ẹ̀ ń sunkún o. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà tí mo wà ń kékeré, tí mo mọ̀ ọ́n lọ school, tí mo mọ̀ ọ́n kóyà jẹwá, ìgbà náà ni mo mọ̀ pé mo máa ń sunkún gidigan. Àmọ́ àti ìgbà tí èmi ti ṣetán ilé ìwé, èmi kí ń sunkún o. Èmi kí ń sunkún rárá. Rárá, omi ẹkún ò sí lójú mi. Kò sí ǹkankan tí ó lè ṣẹlẹ̀ sí mi àti sunkún jẹ́ ǹkan tó le gidigan fún mi. So èmi, èmi ò, èmi kí ń sunkún mọ́. Èmi kí ń sunkún.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà èwe ni ìgbà tí like ìgbà tí mo wà hmm ìgbà tí mo wà ní kékeré, mo ṣe ń kọ́ wa ní like mo ṣe ń kọ́ wa ní ìrìnàjò ayé. Ah ẹ̀kọ́ nípa bí ayé ṣe rí, ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ni nígbà tí mo wà léwe, ẹ̀kọ́ tí wọ́n ṣe ń kọ́ wa bí ayé ṣe rí, bí ènìyàn ṣe ń máa gbilé ayé, bí ènìyàn ṣe ń máa ṣe ìtọ́jú àwọn àgbàlagbà, ẹ̀kọ́-- irú àwọn ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà tí mo wà nígbà èwe.

Rárá o, èmi e kí n ṣe ìpè fídíò. Ẹ̀mi fún rara mi gan, mi ò fẹ́ràn tí mo ń pe yan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí fóònù. So, èmi kí ń ṣe ìpè lórí fídíò. Ìgbà tí mo bá ronú pé mo fẹ́ ṣe ìpè fídíò ni mò maa n ṣe lórí WhatsApp. Àmọ́ èmi kí ń ṣe ìpè lórí fídíò níṣe ǹkan tí mò ń fẹ́ràn ni. Àfi tí ó bá jẹ́ pé ǹkan tíì ń tẹ́ni lọ́jọ́ tó ti pẹ́ jidi gan ni màá le ronú pé mo fẹ́ ṣe ìpè lórí fídíò. Àmọ́ mo jẹ́ ẹni tí ò fi bẹ́ẹ̀ fẹ́ràn láti mo ń gbìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀

Rárá o, èmi kì í bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀. Ǹkan tí ọba mú mi kí n bínú ni. Àfi tí èèyàn kan bá mí inú bí mi kí n tó wọ̀ inú ọkọ̀, òun ni màá bínú tí mo bá wà nínú ọkọ̀ but. Tí mo, tí mo bá jùkò nínú ọkọ̀, èmi kì í bínú, èmi kì í bínú rárá. Bí mo ṣe sọ tẹ́lẹ̀, àfi tó jẹ́ pé èèyàn kan tí mú inú bí mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí n tó wọ̀ inú ọkọ̀, òun ni màá bínú. Àmọ́ tí èèyàn kan kò bá mú inú bí mi, èmi kì í bínú tí mo bá wà nínú ọkọ̀.

Ẹní pé ṣé mo mọ̀ bí àti nǹkan àwòrán ilé? Ibere yìí ò yé mi o, kò yé mi. So mi ò mọ̀ bí màá ṣe dáhùn. Ṣé o mọ̀, ṣe o mọ̀ bí àti, àti nǹkan àwòrán ilé? Mi ò mọ̀, mi ò mọ̀. Àwòrán, mo mọ̀ nnkán tí àwòrán ilé jẹ́, bọ̀ ìbéèrè tẹ̀ beere yìí tò yé mi.

Ìgbà tí èmi bá ṣaìṣàn, mi kì ń rí dókítà o, èmi kì ń rí dókítà kankan. Ìgbà tí mo bá mọ̀ pé mi ò fi bẹ́ẹ̀ gbádùn gidi gan an, òun ni mò máa wa rí dókítà. Àmọ́ ìgbà tí gbádùn mi bá, ìgbà tí mo bá gbádùn dáadáa, ti osi nǹkan kan ti ń dá mi láàmú láàgò ara mi, èmi kì ń rí dókítà fún kankan. So ìgbà tí èèyàn bá ní ìdààmú kankan, èmi kì ń rí dókítà.

Rárá, mi kì í ṣe yoga o, mi kì í ṣe yoga. Ó lé tin tí mo máa ń ṣe ni tí mo bá filé jí làárọ̀ tí mo bá rí pé ara mi fi bẹ́ẹ̀ gba àrùn ara mi, mo máa ń ṣe exercise, like normal exercise. But yoga là, rárá èmi kì í ṣe yoga kankan. Mi ò kí ń ṣe, ìṣẹ́ tí dán wò ri so, mi ò kí ń ṣe yoga.

Ah, ibi eré ìdárayá tí mo fẹ́ràn jù ni ibi tí wọ́n máa ń pààyàn lẹ́rín like ibi tí wọ́n ti máa ń sọ comedy, ibi tí wọ́n ti máa ń pààyàn lẹ́rín jù, òun lè mi mọ́ fẹ́ràn o. So nínú eré ìdárayá ibi tí èmi fẹ́ràn jù ni ibi tí wọ́n ti máa ń pààyàn lẹ́rín jù.

Fóònù mi máa ń di bátìrì mú dáadáa o. Fóònù náà è tètè é kú. Fóònù méjì mo ní lọ́wọ́, alàkọ́kọ́ ni iPhone 13, then ẹlẹ́ẹ̀kejì ni Samsung S10. Fóònù méjèèjì yíì mo jẹ́ fóònù tó jẹ́ pé mo lè lọ, mo lè dúró fún, tí mo bá, tí mo bá, tí mo bá fi fóònù náà gbá game àbí tí mo bá fi ṣe nǹkan tó lágbára púpọ̀, fóònù náà ò lè dúró tí mo bá fi lè charge ẹ̀ láàárọ̀. Ó di bí aago mẹ́rin ìrọ̀lẹ́ àbí alẹ́ tí tó lè charge rẹ̀ kún mo. But tó bá wá jẹ́ pé mò ń lò nígbà, tó bá jẹ́ pé mò ń lò fún ìṣe gidi gan tọ, màá, màá, mo máa ń fi bẹ charge rẹ̀ bí ẹẹ̀mẹ́jì àbí ẹẹ̀mẹ́ta lójúmọ́. But fóònù náà máa ń di charge mú dáadáa. Tí mo bá fi charge rẹ̀ báyìí tó wọ, tó, tí mo bá fi charge rẹ̀ tó full gidi gan, ó lè lọ bí ten hours láì kú lọ́wọ́ mi. So phone náà máa ń di battery mú dáadáa. Fóònù méjèèjì máa ń di battery mú dáadáa.

Ìgbà tèmi e kì í lọ sí ọjà ni ìgbà tí ń bá ní nǹkan kan tí mò fẹ́ rà lọ ọjà, só èmi e kì í lọ sọjà. Tí mò ń bá ní nǹkan kan tí mò fẹ́ rà lọ ọjà, èmi ń lọ ọjà kankan. Àfi tí mò ń bá ní nǹkan tó jẹ́ pé mò ní ìlò, mò ní àti mò ní lò rẹ̀ ní ibi báí báí, ìgbà náà ni mò maa n lọjà. Àmọ́ ìgbà tí n ba ní ìwúlò nǹkan kan, èmi e kì í lọ sọjà.

Rárá o, mi ò mọ àmì ìràwọ̀ mi. Mi ò tí ì bẹ̀rẹ̀ rí àti pé ìgbà alákọ̀ọ́ tí mo gbọ́ pé àmì ìràwọ̀ wà ni, so mi ò mọ̀. Mi ò mọ àmì ìràwọ̀ mi o, mi ò mọ̀. Mi ò bẹ̀rẹ̀ rí, mi ò gbọ́ rí, so mi ò mọ àmì ìràwọ̀ mi.

Nígbà tí wọ́n ń kojú àwọn ṣòro níbi iṣẹ́ mi, mo máa ń wo àwọn ṣòro àti ṣòro olúàlọ́ àti pé mo máa ń bèrè mọ́ àwọn ọ̀dọ́ òṣìṣẹ́ mi, àwọn tá jù wọn ṣiṣẹ́ papọ̀. Tí mo bá rí iṣòro tó, ìṣòro tó ga jù mí lọ tó fẹ́ ga jù mí lọ, mo máa ń bèrè, mo máa ń bèrè káàkiri lọ́dọ̀ àwọn òṣìṣẹ́ mi, báwo kí ni àti kíni mo lè ṣe láti lè kẹ́kùn ìṣòro tó wa lọ mi ṣọ. Beyan se maa n kojú àwọn ṣòro mi, iṣòro tó bá fẹ́ ga jù mí lọ, mo máa ń bèrè kí ni àti kíni mo lè ṣe láti lè kojú àwọn iṣòro náà.

Mi ò fẹ́ràn ìbòsí kankan o. Mi ò fẹ́ràn ìbòsí. Èmi jẹ́ ẹni tí ò fi bẹ́ẹ̀ fẹ́ràn ìbòsí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so. Mi ò fẹ́ràn ìbòsí kankan. Iru ìbòsí wo ni o fẹ́ràn? Mi ò fẹ́ràn ìbòsí kankan. Èmi jẹ́ ẹni tí ò fẹ́ràn láti máa wo ìbòsí so. Mi ò fẹ́ràn láti máa gbọ́ ìbòsí, mi ò fẹ́ràn láti máa sọ ìbòsí so. Mi ò fẹ́ràn ìbòsí kankan.

Èmi kì í lo etí gbọ́nrọ̀ kankan. Èmi kì í lo etí gbọ́nrọ̀ kankan torípé mi ò ní dààmú etí kankan na mọ́ gbọ́nrọ̀ dáadáa sóo. Mi ò kì í lo etí gbọ́nrọ̀ kankan. So mi ò ní etí gbọ́nrọ̀ kankan. Torípé mi ò ní etí ẹdún mi, mi ò ní etí dúnù kankan sóo, mo ní etí gbọ́nrọ̀ kankan.

Bí emi ṣe máa ń mú èrò tuntun wá nì mọ́mọ́ ń bèrè, mo fẹ́ràn láti máa bèrè. So bí wọ́n tí wọ́n mú èrò tuntun wá nì mọ́mọ́ ń gbá research dáadáa, mo ń gbá research dáadáa tí mo bá fẹ́ ṣe nǹkan, mo máa ń bèrè lọ́dọ̀ àwọn ẹni tí mo mọ̀ pé wọ́n mọ̀ ju mi lọ. Ó lè jẹ́ ọ̀rẹ́ ni ó sì lè jẹ́ ẹbí ni àmọ́ mostly orí fóònù mi, mo máa ń lo YouTube láti gbá research lórí nǹkan dáadáa. So bí wọ́n ṣe máa ń rí àti mo mú èrò tuntun wá nu, mo máa ń gbá research dáadáa, dáadáa lórí fóònù ni o, lọ́dọ̀ ẹ̀eyan ni o àbí anywhere ibikíbi tí mo bá mọ̀ pé mo ti le bèrè, mo ti le bèrè idahun tí èèyàn sì dá mi, tí èèyàn sì dá mi lóhùn ibi bẹ́ẹ̀ gangan ni mo máa ti mú èrò tuntun wá.

Oúnjẹ temi fẹ́ràn jù ni oúnjẹ tí wọ́n bá máa ń fi ẹ̀wà se. Mo fẹ́ràn ati mo jẹ̀ ewà, so nǹkan kí nǹkan tí wọ́n bá fi ẹ̀wà se, oun lè mi. Mo fẹ́ràn òun ni. Àrà oúnjẹ tí mo fẹ́ràn jù bí ọ̀lẹ̀, bí àkàrà àti kìnìún kómọ àti gbẹ̀gìrì, ẹni oúnjẹ tí wọ́n bá máa ń fi ẹ̀wà se Àrà awon oúnjẹ tí èmi fẹ́ràn jù lọ, àrà awon oúnjẹ tí mo fẹ́ràn jù lọ.

Hmm, àádùn tí mo nífẹ̀ẹ́ jù nínú ice cream ni mílìkì. Mílìkì tí wọ́n fi máa ń ṣe ice cream náà. Mílìkì gangan ni mo fẹ́ràn jù nínú àádùn náà àti chocolate. Ǹkan méjèjì tí mo fẹ́ràn jù lọ. Mílìkì tí wọ́n fi ṣe ice cream náà àti chocolate. Ǹkan méjèjì tí mo fẹ́ràn jù nínú ice cream.

Ẹni pé sí mo máa ń mu àwọn ohun mímu píríọ̀tì, béèrè tí ẹ béèrè óò yé mi o. Bọ̀ àwọn nǹkan tí mo máa ń mu jù ni àwọn nǹkan tó bá dùn, nǹkan tó bá dùn, ǹkan tí ṣúgà ò fi bẹ́ẹ̀ pọ̀ nínú rẹ̀, àwọn nǹkan tí mo fẹ́ràn tí mo máa ń mu jù. Àwọn nǹkan tí ò fi bẹ́ẹ̀ ni á dùn gidi gan bí i ṣúgà tí ṣúgà pọ̀ gidi gan mi ò fẹ́ràn tí mo máa ń mu irú nǹkan bẹ́ẹ̀. Àwọn nǹkan tí ṣúgà ṣe déédéé àti nǹkan mìíràn, nǹkan tí mo fẹ́ràn tí mo máa ń mu jù ni.

Hmm, ìgbà tí mo kì ń kọ́ ìgbékalẹ̀ṣẹ́ ni ìgbà tí ọ̀gá mi ni ẹni tí mo ti ń ṣiṣẹ́ fún, tí ó bá ní, tí ó bá sọ fún mi pé tó fẹ́ ìgbékalẹ̀ṣẹ́, like tó bá sọ pé tó fẹ́, tó bá sọ pé tó fẹ́ mo kí ń kọ. Ìgbà tí wọ́n bá fẹ́ sọ pé tí ń kọ ìgbékalẹ̀ṣẹ́ ni mo máa ń kọ, àmọ́ gbogbo ìgbà tí wọ́n bá sọ fún mi pé tí ń kọ èmi kì í kọ ó so. Ìgbà tí mo kì ń kọ ìgbékalẹ̀ṣẹ́ ni ìgbà tí wọ́n bá sọ fún mi pé tí ń kọ.

Bẹ́ẹ̀ni o, èmi fẹ́ràn oúnjẹ tó ní ata dáadáa, mo fẹ́ràn ẹ, fẹ́ràn tóúnjẹ láta, àti pé tóúnjẹ náà ní adùn, tóúnjẹ náà bá ládùn tó tún ní ata nínú, mo máa ń fẹ́ràn oúnjẹ bẹ́ẹ̀. Àmọ́ oúnjẹ tí ó bá fi bẹ́ẹ̀ ní adùn gidi gan an ti ata tún pọ̀ nbẹ́ẹ̀, ka-- mi ò ni fẹ́ràn oúnjẹ bẹ́ẹ̀, mi ò fẹ́ràn oúnjẹ bẹ́ẹ̀ rárá. Oúnjẹ tó bá ládùn tó dùn gidi gan, tata tú wà nínú ẹ̀, oúnjẹ tí, àṣẹ́, ẹran, ẹran tí wọ́n bá dín dáadáa tó gbẹ, a, ẹran adìyẹ tí ata pọ̀ nínú rẹ̀, mo máa ń fẹ́ràn irú oúnjẹ bẹ́ẹ̀. Mo máa ń fẹ́ràn irú oúnjẹ bẹ́ẹ̀ dáadáa. Mo máa ń fẹ́ràn tí ata wà nínú ẹran àti oúnjẹ tó bá ní adùn gidi gan, tata wà nínú ẹ̀.

Rárá o, mi ò ní gíláàsì ọ̀hún torí pé ìlú tèmi àti ibi tí mò ń gbé àwọn ènìyàn fi bẹ́ẹ̀ lo gíláàsì láti mọ́ ọ̀hún ṣó. Mi ò ní gíláàsì ọ̀hún kankan torí pé ó jẹ́ ǹkan tá awa é fi bẹ́ẹ̀ lò ní ìlú tí mò wà ní ibi ìṣò. Níṣẹ́, ì tí dà ọ́n ò rí, ì tí rà á rí, ì tí lò ó rí ṣó. Mi ò fẹ́ràn tí mò ń, mi ò ní, mi ò tíì lò ó rí, mi ò tíì lò ó rí ṣó, mi ò fẹ́ràn tí mò ń lò gíláàsì ọ̀hún.

Bẹ́ẹ̀ni, èmi ní ìwà tó dára níbi tí mo bá ti ń jẹun. Ìmọ ní ìwà tó dára gidigan, torí pé nǹkan tí wọ́n kọ́ mi láti kékeré ni kí n tó jẹ oúnjẹ, màá kọ́kọ́ gbádùrà na. Nígbà tí màá fi lè gbádùrà tán, tọ́ ẹ́n, màá fi ọwọ́ ọ̀tún mi màá fi jẹ oúnjẹ torí pé áti kékeré wọ́n ti kọ́ mi pé ko da keyan mọ fi ọwọ́ òsì tuntun sun. Kin tó jẹ oúnjẹ, ọwọ́ ọ̀tún mi ni màá fi jẹ maà ṣí kọ́kọ́ gbádùrà na tí n tó jẹ oúnjẹ. To ara àwọn ìwà tó dára nù tí mo má n múlò tí mo bá fẹ́ jẹ oúnjẹ.

Bí mò ń ṣe mọ ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé. Mó ń ṣe mọ ṣe ìdọ́gba ni, mi ò mọ è bi má ṣe dán sí ìgbérè yì ó Bí mo ṣe mọ ṣe ìdọ́gba nìkan ni pé màá wo ẹni tí nǹkan bá fi lè tọ́jú si. Ìǹkan wọn kíǹkan tó bá fi lè tọ́ sí èèyàn ni màá fún èèyàn. Bí mò ṣe mọ ṣe ìdọ́gba. Ìǹkan tí ó bá sì tọ́ sí èèyàn kan mi òní fún. So bí mò ṣe mọ ṣe ìdọ́gba láàárín èèyàn àbí nǹkan. Ìǹkan tó bá di ìdọ́gba sí èèyàn ni màá fún, ǹkan tí ò bá dọ́gba fún mí òní fún.

Àwọn ìmọ̀ tuntun tí èmi fẹ́ kọ́ fún iṣẹ́ mi ni, ìmọ̀ tuntun ni mi ò fi bẹ́ẹ̀ mọ̀. Ó jẹ́ ìbéèrè yìí jẹ́ nǹkan t'émi fúnra, mi ò tíì rò ó náà o. Mi ò tíì rò ó núṣì, so mi ò mọ̀ bí màá ṣe dáhùn. Mi ò mọ̀ bí màá ṣe é dáhùn sí ìbéèrè tẹ̀, ìbéèrè torí pé ó jẹ́ nǹkan tí mi fúnra, mi ò tíì rò ó. But anytime ti mo bá fi rónú ṣìi, màá dáhùn ìbéèrè.

Bẹ́ẹ̀ni, èmi ní ìgbàgbọ́ nínú àìgbàgbọ́ àtowódó. Bẹ́ẹ̀ni, mo ní ìgbàgbọ́ nínú re gidi gan. Mo ní ìgbàgbọ́, mo ní ìgbàgbọ́ nínú àgbo, mo ní ìgbàgbọ́ nínú àwọn ìgbà ìgbàgbọ́ àtowódó.

Bẹ́ẹ̀ni o, momá fi aṣọ ìbòra bòra mi nígbà tí mo bá máa ń sùn. Ìgbà tí èmi fi, ìgbà tí èmi ń lo aṣọ ìbòra ni ìgbà tí mo bá mọ̀ pé, e ẹ́, ibi tí mò ń gbé, ibe gbóná, ẹ́, weather náà gbóná gidi gan. Ti weather náà bá gbóná gidi gan èmi ṣíì, èmi èlò aṣọ ìbòra láti bòra. Àmọ́ tí everywhere bá tutù àbí ti weather náà ò bá gbóná jù, mo màá lo aṣọ ìbòra láti bòra ní gbogbo ìgbà tí mò bá fẹ́ sùn.

Rárá o, èmi kì í kọ lẹ́tà fún ènìyàn, èmi kò kọ lẹ́tà. À, ayé tẹ́lẹ̀ ni àwọn èèyàn máa ń kọ lẹ́tà, mọ́ ayé ìsìn ta a wà, àwọn èèyàn fi bẹ́ẹ̀ lo lẹ́tà mọ̀, bà tí fóònù ayélujára ti wà. So èmi kì í kọ lẹ́tà fún ẹnìkankan, anybody. Ẹnìyàn tí wọ́n bá fẹ́ pé tún bá sí ní àkà-káà mi, tún bá sí níbi, àní ibi tí mo wà, màá fi fóònù ayélujára, màá fi pe ń. So èmi kì í, èmi kì í kọ lẹ́tà fún ẹnìkankan.

Ẹni pé báwo ni o ṣe máa ń dáhùn fún inú ibi iṣẹ́? Ìbéèrè tẹ béèrẹ̀ yi ò yé mi o, but báwo ni o ṣe máa ń dáhùn fún, fún inú ibi iṣẹ́? Ìbéèrè tẹ béèrẹ̀ yi ò fi bẹ́ yé mi. So mi ò mọ̀, mi ò mọ̀ ìdáhùn tí máa ń fún yín, mi ò mọ̀ ìdáhùn tí máa ń fún yín rárá. But bí mo ṣe máa ń dáhùn ní ibi iṣẹ́ ni ìgbà akóko tí wọ́n máa á fi le pè mí tí wọ́n á ṣiṣẹ́ ni mo mọ̀ ọ́n jẹ́ iṣẹ́ o. Mo jẹ́ ẹni tí ò ní oró ju. So ìgbà tí wọ́n bá pè mí ní ibi iṣẹ́ pé tí wọ́n á ṣiṣẹ́ àbí tí wọ́n á jẹ iṣẹ́ kan àbí kan èmi ẹ kín, èmi ẹ kín nira láti ṣiṣẹ́ náà.

Rárá, mi ò tí lè èèyàn kankan kúrò níbi iṣẹ́ rí torí pé gbogbo àwọn òṣìṣẹ́ tí mo gba ṣiṣẹ́, gbogbo wọn ń kára mọ́ṣẹ́ dáadáa, gbogbo wọn ń kára mọ́ṣẹ́ gidi gan. So mi ò tí lè èèyàn kankan níbi iṣẹ́ rí. Ẹni tí mo bá mọ̀ pé kó fi bẹ́ẹ̀ kára mọ́ṣẹ́, ẹni tó bá lóró jù, ẹ̀ ẹ̀, mo máa n lé iru wọn dànú níbi iṣẹ́ torí pé mi kí ń kó àǹfààní fún ìṣe tí a bá ń ṣe bọ̀. Àwọn òṣìṣẹ́ tí mo fi ṣiṣẹ́ níìsín, gbogbo wọn mọ̀ ọ́n lóró jù, so mi ò tí lè èèyàn kankan níbi iṣẹ́ rí.

Ẹni pé ṣe o ti lọ sí agbo rí? Ibéèrè tẹ bẹ̀rẹ̀ yìí òye mi ò, mi ò ti lọ sí agbo rí, rárá. Mi ti lọ sí agbo kankan rí, torí pé mo jẹ́ ẹni tí ò fi bẹ́ẹ̀ fẹ́ràn àti mo jáde lọ. So, gbogbo ìgbà ni mo máa ń wà nínú ilé, so mi ò ti lọ sí agbo kankan rí.

Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni mò jẹ́ ènìyàn tó máa ń jí ní kùtùkùtù torí pé, à, mo máa ń gba àdúrà ní ago márùn-ún àárọ̀. So, nítorí àdúrà tí mo mọ̀ ń gba ní ago márùn-ún àárọ̀ àti iṣẹ́ torí ó ní àwọn irú iṣẹ́ kan tí mo mọ̀ ń ṣe ní ago òru. So mò jẹ́ ẹni tí máa ń dìde ní kùtù kùtù àárọ̀. So bẹ́ẹ̀ni o, mo máa ń jí ní kùtùkùtù.

Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ ni ọjọ́ Friday. Òun ni ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ torí pé, ọ́, ọ́, ọ̀, ọjọ́ náà ni màmá ń parí iṣẹ́. Tó bá di ọjọ́ Saturday àti Sunday, màmá ń sábà sinmi nílé. So ọjọ́ Friday jẹ́ inú ọjọ́ tí mo fẹ́ràn jù torí pé ọjọ́ náà ni màmá ń pa gbogbo iṣẹ́ tó wà lọ́wọ́ mi and then Saturday àti Sunday ni mò ń fi sinmi nílé.

Àh, nǹkan tí mo máa ń jẹ ní òwúrọ̀ ni tea. Mo máa ń mu tea àti bùgan, tea àti búrẹ́dì. Ǹkan méjèèjì tí mo máa ń jẹ lówúrọ̀ ju nu. Lẹ́yìn tó bá wa di ọ̀wọ̀ọ̀sán ni mo máa ń wá oúnjẹ gidi. Oúnjẹ tí wọ́n di ikún mú ohun ni mo máa ń jẹ lọ́sàn-án. But ní òwúrọ̀, tea àti búrẹ́dì, ǹkan méjèèjì tí mo máa ń jẹ nu lòwúrọ̀.

À, oṣù tí èmi féràn jù ni oṣù January toripe nínú oṣù yìí ni won, ni won bí mi, nínú oṣù January ni won bí mi, so nínú ọdún oṣù tí mo féràn jù ni o, oṣù January nígbà tí won bí mi. Oṣù, nínú oṣù tí mo féràn jù ni toripe January ni mo mọ̀ pé màmá gba dùn jù nínú gbogbo ọdún.

Nǹkan tẹ kọ̀ yìí, nǹkan tẹ̀ kọ̀ yìí lè fún mi láti kà ẹní pé, ìgbóná jẹ́jẹ́ wo, ìgbóná wo, ìgbóná jẹ́jẹ́ wo, irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Ìwọ̀nkan tí má, ìmọ̀ bí má ṣe dáun amọ́ ara àwọn nǹkan tí mo fẹ́ràn jù nínú yàrá mi ni, ìyẹn bẹ́ẹ̀di tí mo fi ń sùn. Nǹkan tí mo fẹ́ràn jù nínú yàrá mi nítorí pé ó jẹ́ nǹkan tó jẹ pe, bí mo bá fi le, bà á lóri rẹ̀ tí mo sùn lóri rẹ̀, ọrùn máa ń rá mi lọ àti pé tí mo bá fẹ́ sinmi, ó jẹ́ nǹkan tó, tí máa ń dùn mí nínú láti tu, láti sùn lóri rẹ̀ sọ́. Bẹ́ẹ̀di tí mo fi ń sùn nínú yàrá mi ni mo fẹ́ràn jù.

Hmm, ìgbà tí èmi kí n lọ sí ibi orin ni ìgbà tí orin bá fi bẹ́ẹ̀ ṣe ni onínú ọkàn mi láti lọ. So, ìgbà tí èmi kí n lọ sí ibi orin ni ìgbà tí ó bá wù mí láti lọ sí ibi orin kankan èmi kí n lọ. So, nǹkan tí mo, ibéèrè, tí, bi máa ṣe daun sí ibẹ̀rẹ̀ tẹ̀ bẹ̀rẹ̀ yii nú. Ìgbà tí èmi kíń fẹ́ràn láti lọ sí ibi orin ni ìgbà tí orin yen o bá wù mí láti gbọ́, mi kín lọ ibi be rárá.

Rárá o, èmi ò fẹ́ràn ẹran àti egun. Àh, mo fẹ́ràn a tí mo jẹ ẹran lásán laiṣi egun nínú. So, mi ò fẹ́ràn ẹran àti egun kankan. Mo fẹ́ràn ẹran lásán àti ẹran lásán, ẹran lásán láìsí egun nínú rẹ̀.

Bé mi ṣe mọ ran àwọn ènìyàn lọ́wọ́ ni, mo máa ń fún àwọn ènìyàn ní, ah, nǹkan tí mo bá mọ̀ pé mo lè fún yàn, life mú wa lọ́wọ́ baba mi. Like, nǹkan tí mo bá mọ̀ pé mo lè bù yàn, wọ̀ lé mi máa bù yàn. But nǹkan tó bá le ju agbára mi lọ, èmi kì í fún yàn kankan. So, bé mi ṣe mọ ran àwọn ènìyàn lọ́wọ́ nù. Nǹkan tó wà ju agbára mi, èmi kì í fún àwọn ènìyàn. Àwọn nǹkan tó bá wà ní kàkà mi, mo máa ń fún yàn.

Rárá o, èmi kí n kọ orin kẹ́lẹ́ kẹ́lẹ́. Mo jẹ́ ẹni tí ó mọ bí wón ṣe ń kọ orin so èmi kí ń kọ orin kẹ́lẹ́ kẹ́lẹ́ kankan torí pé mi ò mọ orin kọ. Mi ò mọ orin kọ, orin tí ènìyàn bá ti kọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, tẹ́ni náà bá tún kọ orin náà kún mọ́ òní, èmi máa tẹ̀lé, but èmi fúnra, èmi fúnra ni o, mi ò mọ orin kọ.

Ẹni pé tí mo mo n wo agowo, mi o, mi t--, mi o mọ nnkán tí agowo jẹ o, mi o mọ nnkán tí agowo jẹ so o. Mi o mọ, mi o mọ, mi o mọ bi, mi o mọ bi máa ṣe dahun sí ibeere tẹ́ beere yìí. So èmi, èmi ò kí ń wo agowo, mi o mọ, ìdáhùn tí máa dahun sí ibeere.

Bẹ́ẹ̀ni o, èmi ní ìrora dáadáa tí mo má ń sọ̀rọ̀ ní ọju àwon eniyàn torí pé ẹrù máa ń bà mí. Mo jẹ́ ẹni tó ní ìtìjú, mo mọ ìtìjú gidi kan. So tí mo bá lè wà ní ọju àwon eniyàn tí mo bá ń sọ̀rọ̀, ìrora máa wà lára mi gidi gan. So bẹ́ẹ̀ni, mo ní ìrora tí mo bá ń sọ̀rọ̀ ní iwaju àwon eniyàn.

Ah! Ǹnkàn temi mo máa ń wò nígbà tí mo bá máa n ṣùn ní YouTube, màá wọ̀ ní YouTube, màá mọ̀ wo ah! Phone reviews lórí YouTube. Ǹnkàn tí mo máa ń wò jù ní gbogbo ìgbà tí mo bá fẹ́ lo ṣùn báyìí, màá kọkọ́ wo ní YouTube ná. Màá wo review fóònù tí àwọn èèyàn kan ti rà tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí wọ́n máa ń sọ̀rọ̀ nípa rẹ̀, kó mọ̀ bí wọ́n ṣe ń sọ àǹfààní, nnkan àǹfààní nínú fóònù náà àti nnkan tí ò láǹfààní nínú fóònù náà. Ǹnkàn tí mo máa ń wò ni tí mo bá fẹ́ lọ ṣùn.

Igbà tí èmi mo ń ra èrò ayé ayárabíàsá tuntun, igbà tí èyí tí n mo bá ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ bá ti bàjẹ́, tó bá ti bàjẹ́ àbí tí ò bá ní agbára láti ṣe iṣẹ́ bíi ṣe mo ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀, màá ta, màá máa fi okùn, màá fi ra tuntun ní iyi tí ó ní agbára ju èyí tí mo ń lò lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀.

Ìgbà tí èmi, ìgbà tí èmi kí n pàdé àwọn òrè mi ni ìgbà tí mo bá rọ́jú sẹ́ bí ìgbà tí sé o bá fẹ́ wú mí ṣe. Mo le ri kí n pàdé ore mi, gbogbo ìgbà tí mo bá mọ́ kára, mó ń se tí mo ń ṣiṣẹ́ wájú, tí mo ń ṣiṣẹ́ lẹ́yìn, mo má ń sábà ń gba ba òrè pàdé. So ìgbà tí èmi kí n pàdé òrè mi ni ìgbà tí, ìgbà tí òrò ojúṣe bá, bá ti sé òrò mí ṣe.

Bẹ́ẹ̀ni o, mo mọ ń dirí àkùkú. Bí i tí bí tí ń bá wà, mo mọ ń rí níta ju pé mo mọ ń dirí ní àkùkú torí pé mo jẹ́ ẹni tí ó fẹ́ràn láti máa jáde. Mo fẹ́ràn, mo jẹ́ ẹni tí ó fẹ́ràn láti máa lọ ibi, mo fẹ́ràn, mo jẹ́ ẹni tí ó fẹ́ràn láti máa lọ ibi tí mo dín ǹkan kan bá gbé mi sí. So mo mọ ń dé, mo fẹ́ràn láti máa ṣí ọmọ, bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa délé ní àkùkú torí pé tí mo bá lè dé dé sí àkùkú, màá le jẹ oúnjẹ ní àkùkú, màá sì le sùn ní àkùkú.

Mó mọ̀ síi máa, ẹni pé báwo ni o ṣe máa yanjú àwọn ìṣòro èrò Ayarabiàṣà? Àn, mó mọ̀ síí máa yanjú ìṣòro náà ni mo máa ń gbá research lórí fóònù mi, mo máa ń lo àwọn AI àbí YouTube àbí ẹni tí mo bá mọ̀ online tó mọ answer síí, tó mọ ìdáhùn síí nǹkan tí ẹ̀mí fún ara mi yóò dáhùn, òní àwọn nǹkan yìí ni mo máa ń lò láti lè kẹ́kùn ìṣòro èrò ala, àyáràbiàṣà.

Ẹni pé ìgbà mélòó ni o kí mọ n jẹ́ kí fóònù rẹ gbọná. Mi ò mọ nǹkan tí gbọná jẹ́ o so. Mi ò mọ̀ bí má ṣe dáhùn sí ìbéèrè tẹ bi mi. Mi ò mọ ìdáhùn tí màá dáhùn sí.

Bẹ́ẹ̀ni o, èmi ti gun ọkọ̀ ojú omi rí, mo ti gun rí dáadáa. Mo wà bí i ẹ márùn-ún, mo ti gun ọkọ̀ ojú omi rí ẹ márùn-ún, so bẹ́ẹ̀ni mo ti gun ọkọ̀ ojú omi rí dáadáa ẹ márùn-ún. Ẹ márùn-ún ni mo ti gun ọkọ̀ ojú omi rí.

Ẹni pé ṣe o fẹ́ràn ọ ni o kẹ. Mi ò mọ ìbéèrè tí máa, mi ò mọ ìdáhùn tí máa dáhùn sí ìbéèrè tí ẹ béèrè mi. Iru ìbéèrè tí ẹ béèrè yìí ò yé mi, so mi ò mọ ìdáhùn tí máa dáhùn sí ìbéèrè tí a béèrè yìí. Ìbéèrè náà ò yé mi. Ìbéèrè náà ò yé mi gẹ́gẹ́ bí.

Nǹkan tí mo gba tán ni, à, adìẹ, adìẹ tí mo máa ń yí ẹyin. Ohun ni nǹkan, à, ohun ni nǹkan tí mo gba tán. Nǹkan tí mo gba tán ni, lẹ́yìn rẹ̀ mi ò ní nkan kan tí mo gba tán. Àwọn adìẹ ni mo gba tán.

Bẹ́ẹ̀ni, èmi máa ń ka àwọn àdéhùn dáadáa. Gbogbo ìgbà tí mo bá fi lè ṣe àdéhùn fún èèyàn, àdéhùn tí mo ṣe fún wọn wà nínú ọkàn mi. So, mo máa ń ka àwọn àdéhùn mi dáadáa torí pé ẹnikẹ́ni tí mo bá lè ṣe àdéhùn sí, máa le gidi gan fún mi láti gbàgbé àdéhùn tí mo ṣe fún ẹni náà. So, àdéhùn náà máa wà nínú ọkàn mi ní gbogbo ìgbà, ṣùgbọ́n mo máa ń ka àwọn àdéhùn mi dáadáa.

Nkan mímu témi fẹ́ràn jù ni fanta. Mi ò mọ bí màá ṣe pè ní Yorùbá but mo fẹ́ràn àti máa mú fanta mo tún fẹ́ràn àti máa mu omi. Mo fẹ́ràn àti máa mú omi jìdì gan jù nǹkan mìíràn lọ. Mo fẹ́ràn àti ma mu omi gidi gan, omi jẹ́ ara àwọn nkan tí mo fẹ́ràn àti máa mu jù nkan mìí lọ.

Bí mo ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀ niyen, mo máa ń bi wón léèrè ní nnkán tí mo bá fẹ́ rà ní ọ̀wọ́ mi, màá béèrè lọ́wọ́ wọn, àbí irú nnkán tí won bá ń wá, bí mọ́ ṣe máa ń bá wọn sọ̀rọ̀ niyen. Ni gbogbo ìgbà tí mo bá lè bá oníbàárà pàdé, màá béèrè nnkán tí wọn fẹ́ àti nnkán tí wọ́n fẹ́ rà, bí mọ́ ṣe máa ń bá wọn sọ̀rọ̀ ni.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣe ìwádìí àwọn alábáṣiṣẹ́ pọ̀ dáadáa torí pé mo máa ń wo nǹkan tí wọ́n ti ṣe sẹ́yìn, tí ń tó gbá wọn ṣiṣẹ́, ṣe wọ́n jẹ́ àwọn ẹni tí eeyan ò lè fi síbi iṣẹ́ ni? Àbí si wọ́n jẹ́ àwọn ẹni to je pe awon eeyan yóò lè bá ṣiṣẹ́ pọ̀, àbí ìmi ṣe àwọn ẹni tí eeyan ò lè bá ṣiṣẹ́ pọ̀. So mo má a ń ṣe àwọn, mo ma ń ṣe ìwádìí àwọn alábáṣiṣẹ́ pọ̀ dáadáa.

Rárá, mi ò ní àwòrán kankan lára. Mi ò ní àwòrán kankan lára. Mo jẹ́ ọmọ jẹ́jẹ́ àti ẹni tí ò fẹ́ wàhálà ṣó. Nǹkan tí wọ́n kọ́ mi láti kékeré ni ẹni tí bá ń yẹ àwòrán sára bí ẹni tí ò níwà dáadáa ni. Ṣó ni ọ̀ ní àwòrán kankan lára?

Ṣé ẹ ní pé ṣé ó rọrùn fún mi láti darí àwọn ènìyàn jí? Bẹ́ẹ̀ni, Bẹ́ẹ̀ni, òtítọ́ títọ́ ni pé ó le gidi gan fún èèyàn láti darí àwọn èèyàn bọ́. Tí èèyàn bá mọ̀, fi bẹ́ẹ̀ darí àwọn èèyàn lójoojúmọ́. Hín mọ̀ like hín mọ̀, hín mọ̀ wà, hín mọ̀ rọrùn, hín mọ̀ rọrùn fún èèyàn láti darí àwọn èèyàn. Wọ́n le jẹ́ pé nǹkan tí èèyàn mọ̀ọ́ ṣì dáadáa mú. So, lọ́rọ̀ títe mi o, bẹ́ẹ̀ni èmi lè dárí àwọn èèyàn dáadáa.

Bẹ́ẹ̀ni, mo mọ ibi tí a ti ń tún, bẹ́́ẹ̀ni mo mọ ibi tí a ti ń tún àwọn nǹkan ṣe dáadáa. Mo mọ ibi tí wọ́n ti ń tún nǹkan ṣe, torí bí àdúgbò ibi tí mo wà, mo mọ, mo mọ gbogbo, mo mọ, mo mọ, mo mọ ibi tí kó, kò jẹ́ pé ì mọ ibi tí wọ́n ti ń tún nǹkan ṣe gan an, mo ní àwọn ọ̀rẹ́ tí mo mọ̀ so gbogbo ara, gbogbo igba tí wọ́n bá fẹ́ tún nǹkan ṣe, mo, mo mọ ibi tí wọ́n ti ń tún nǹkan ṣe.

Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn jù jẹ ojú ọjọ́ àárọ̀ àbí, a n má sọ pé ọjọ́ alẹ́, ọjọ́ alẹ́. Ọjọ́ alẹ́ jẹ́ irú ojú ọjọ́ gangan tí mo fẹ́ torí pé ìgbà náà gan gan èniyan máa ń sin ní, ìgbà náà ni èèyàn jẹun, ti eyan ó sin mí, ti eyan ó ń sùn. So ojú ọjọ́ tí mo fẹ́ràn jù yí gan ni ọjọ́ alẹ́.

Àwọn èrò mí fún iṣẹ ọjọ́ iwájú ni mo fẹ́ sisẹ́ kárakára. Mo jẹ́ ẹni tó fẹ́ràn láti máa sisẹ́ kárakára sọ. Mo fẹ́ sisẹ́ kárakára torí pé tọ́jó tí mo bá fi darúgbó ọjọ́ alẹ́ máa lè rí àwọn nǹkan. Kìní, kíní, kíní fi, kíní tún sí iṣẹ́ kárakára lẹ́yìn tó jọ iwájú bá lè ṣe. So mo fẹ́ rí ẹni tó fẹ́ sisẹ́ kárakára ní ìsin. So ìgbà tí máa bá dàgbà, tí máa dógbo, mà rí owó láti lè ṣe ìtọ́jú ara mi gidi gan.

Bẹ́ẹ̀ni, mo mọ ibi táa ti ń wẹ̀ dáadáa. Mo mọ ibi táa ti ń wẹ̀. Ilé tí mo wà, ehn, ibi táa ti mo ń wẹ̀ wà nínú ilé wa gangan. So, mo mọ ibi táa ti ń wẹ̀ dáadáa. Mo mọ ibi tí mò ń wẹ̀ dáadáa. So, mo mọ ibi a ti ń wẹ̀

N bẹ́ẹ̀ni mo fẹ́ràn àwọn àlùpàá rẹrin, mo fẹ́ràn rẹ̀ dáadáa. Tí mo bá ti ń pàyàn lẹ́ẹ̀rín jú lè mi mo nífẹẹ jú sí. Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn àwọn àwọn àlùpàá rẹ́rin dáadáa. Mo fẹ́ràn rẹ̀.

Oṣù tí mo bí mi ni oṣù January. January 13 oun ni osù tí wọ́n bí mi January thirteen òun ni oṣù tí mo bí mi sí. So January ni oṣù ìbí mi.

Rárá o, èmi kì í fi fáìlì mi pamọ́ sórí cloud, torí pé à ti fi fáìlì mi pamọ́ sórí cloud mọn jẹ data gidi gan. Àwon ibí tí mo wà báyìí, à ti ra data, owó náà o pọ̀ jù. So èmi kì í fi fáìlì mi pamọ́ sórí cloud kankan. Inú fóònù mi ni mò ń tí mò ń store rẹ̀ àti inú memory card, but cloud èmi kì í lo cloud àti store àwọn fáìlì mi kankan pamọ́

Rárá o, rárá o. Èmi kì í lo èrò ìdákẹ́jọ kankan torí pé mi ò mọ̀ pé èrò ìdákẹ́jọ kankan wà. Mi ò lórí, èmi kì í lo, èmi kì í lo. So mi ò tí lo èrò ìdákẹ́jọ kankan rí. Rárá o. Gbogbo ìgbà tí mo máa sọ̀, gbogbo ìgbà tí mo bá fẹ́ sọ̀rọ̀ ni mò ń máa ń sọ̀rọ̀.

Data tí mo ń lò lọ́sẹ́ ọ̀sẹ̀ pọ̀ o. Ó pọ̀ gidi gan. Mo máa ń lò tó 100 gig lọ́sẹ̀ kan torí pé mò fẹ́ràn láti máa wo YouTube gidi gan àti mó fẹ́ràn láti máa wo YouTube gidi gan. So YouTube jẹ́ nǹkan tí mo ń fa data jù, àmọ́ lọ́sẹ́ ọ̀sẹ̀ mo máa ń lò tó 100 gig.

Ẹni pé ṣe mọ̀ ọ́n pa ohun ọ̀ṣọ́ sára, ibèrè tẹ bèrè yìí kò yé mi ko yé mi. So mi ò mọ ìdáhun tí máa dáhùn sí ibèrè tẹ bèrè yìí. So èmi kí n pa ohun ọ̀ṣọ́ sára, mi ò mọ nǹkan tí ọ̀ṣọ́ jẹ́, so mi ò mọ ìbéèrè tí màá dáhùn sí ibèrè tẹ bèrè yìí.

Rárá o, owó tí mo mọ̀ gbà níbi iṣẹ́ kó dára tó kankan nitoripe ìlú tí mo wà, ǹkan oúnjẹ àti ǹkan mìíràn tí èèyàn máa ń rà ló ju ojúmọ́. Owó ò ní kí n ka sóo, owó tí mo ń gbà kó dára fún mi kó dára. Owó ò ní kí n ka ǹkankan tí mo ò fẹ́ rà.

Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun. Mo máa ń pe àwọn oníbàárà tuntun. Ìgbà tí mo bá nílò owó tí mo sì rí oníbàárà tó fẹ́, tó fẹ́ ra nǹkan tí mo ní ní shop, ni mo máa ń pe àwọn oníbàárà tuntun. So bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun gidi gan.

Ah! Ọwọ́ otun lèmi máa ń lò ó. Ọwọ́ otun ni mo máa ń lò jù, iyẹn kí n si, èmi kí n lo ọwọ́ osí? Ọwọ́ otun mi ni mo máań lò, ọwọ́ otun mi ni mò fi máa ń je oúnjẹ, ọwọ́ otun mi ni mò fi máa ń kọṣẹ́, ọwọ́ otun mi ni mò fi máa ń ṣe gbogbo nǹkan tí mo bá fẹ́ máa ṣe. So, ọwọ́ otun mi ni mo maá ń nílò gidi gan. Ọwọ́ otun mi mo maá ń lò dáadáa.

Bẹ́ẹ̀ni o, èmi mọ ìtumọ̀ orúkọ mi gídi kan, mo mọ ìtumọ̀ orúkọ mi. Òrúkọ mi ni Ridwan. Mọ mọ̀, nǹkan tí Ridwan jẹ́ nínú ẹ̀sìn mùsùlùmí ni angẹ́lì tí wọ́n wà ní, angẹ́lì tí wọ́n guide entrance paradise. Òun ni ìtumọ̀ orúkọ mi jẹ́. So orúkọ mi ni orúkọ angẹ́lì tí wọ́n, tí wọ́n guide paradise so ìtumọ̀ orúkọ mi ni.

Kíni tèmi máa ṣe jù nígbà tí mo máa ń dúró dè ńkan ni, màá máa ní sùúrù. Màá ní sùúrù gidi gangan tí n bá fẹ́, tí n bá sì ní ìfọ̀kànbalẹ̀ àbí mo máa sábà gbọ́ orin. So, mo pé tí mo bá fi orin sí etí, ilé yìí ò lè fọkàn ni kò ní ńkan tí mo máa ń dúró dè. Ọ̀ún ni ìkan lakoko. Ǹkan ẹlẹ́ẹ̀kejì kú mọ́ ni, mo máa wá, mo máa wá ṣe, mo máa ṣe iṣẹ́ kan, iṣẹ́ kan àbí méjì tí yóò fọkàn ní kò sì lórí ńkan tí mo máa ń dúró dè.

Bí èmi ṣe mọ kí èèyàn nii, hmm, aah, mo máa ń tẹríba, mo máa ń tẹríba. Like tí èèyàn bá dàgbà jù mí lọ máa tẹríba, màá sì kí ẹni náà. But ẹni tí èmi àti ẹ bá fi lè jẹ́ ẹgbẹ́, mo máa bà á lọ́wọ́, mo máa ń shake ọwọ́ ni. Bí èmi ṣe mọ kí èèyàn nu. Ẹni tó bá, ẹni tó bá dàgbà jù mí lọ máa ń mi orí mi, màá sì kí i. Ẹni tí èmi àti ẹ bá sì jọ wà ní ọjọ́ orí kankan náà, màá bàa lọ́wọ́, màá sì kí i.

Bẹ́ẹ̀ni, èmi mọ n wọ fìlà gìdí gan kó sì ọjọ́ kí èmi kí n wọ fìlà. Mọ́ fìlà tí èmi mọ̀ wọ̀ ni pcap, torí pé ibi tí mo wà òórùn máa ń mú gìdí gan. So, mo máa ń wọ fìlà láti lè dáàbò bo orí mi àti, àn, ojú mi. So, òórùn ò ní le, òórùn ò ní le sábà bà ojú mi jẹ́, like, koni jẹ́ ki ojú mi dúdú mó, yóò sì dáàbò bo orí mi. So, mo máa ń wọ fìlà gìdí kan kó sì ọjọ́ tèmi kí n wọ fìlà.

Rárá o, mi ò tíì gun alùpùpù rí, tó í pé mi mọ̀ nǹkan tí alùpùpù jẹ́, so mi ò tí ì gun rí, mi ò tí ì gun rí ká rárá. So, mi ò tí ì gun alùpùpù kankan rí, torí pé, ibéèrè tí ẹ bẹ̀rẹ̀ yìí ò ye mi, mi ò tí ì gun alùpùpù kankan rí.

Bẹ́ẹ̀ni mò mọ̀ n kọ́ nǹkan lórí ìntánẹ́ẹ̀tì. Ǹkàn tí mo si n kọ́ ni crypto trading. Mò máa n kọ́ bí mo ṣe n ra coin lásìkò, mó ṣèṣè máa n ta lásìkò. So, ǹkan tí mò n kọ́ nù lórí ìntánẹ́ẹ̀tì, mò mọ́ kọ́ trading lórí ìntánẹ́ẹ̀tì àti content creation.

Ẹni pé báwo ni mò ń ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi, ẹbí mi, ibeere tẹ bere yii o yé mi o, ibeere tẹ bere yii o yé mi gidi gan So mi ò mọ̀ bí ma ṣe dáhùn sí ibeere tẹ bere yìí. Bọ̀ tó bá yé mi gan, ẹni pé báwo mo ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí ẹ. Ibeere tẹ bere yii o yé mi.

Bẹ́ẹ̀ni, èmi ní ẹ̀tọ́. Mo ní ẹ̀tọ́ ìdí kan níbi tí mo wà. Mo ní ẹ̀tọ́ sí nǹkan púpọ̀. So, mo ní ẹ̀tọ́ síí, mo ní ẹ̀tọ́ lóri ara mi. Mo ní ẹ̀tọ́ sí nǹkan púpọ̀ níbi tí mo wà. So, bẹ́ẹ̀ni, mo ní ẹ̀tọ́ láti ṣe nǹkan tí mo bá fẹ́ ṣe ní àsìkò tí mo bá fẹ́ ṣe nǹkan tí mo fẹ́ ṣe. Mo ní ẹ̀tọ́ púpọ̀ níbi tí mo wà àti ibi tí mo ń gbé.

Bí mo ṣe máa ń yan àwọn alábaṣe pọ̀ mi ni màá mọ̀ wo àwọn èèyàn tí wọ́n máa ń ṣe nǹkan tí mi náà máa ń ṣe, bí i àwọn èèyàn tí wọ́n fẹ́ dàgbà láyé, àwọn ẹni tí máa ń ní erinrin-àjò láyé láti àwọn ẹni tí wọ́n bá mọ̀ ǹkan tí wọ́n bá ń ṣe, oun lẹ́ mi máa bá a rin àti àwọn ẹni tẹ́ ẹ pé tí ẹ̀yin bá fi lè bá wọn rin. Ayé èèyàn tó máa ń gbéèrò si, àṣọ iru àwọn ẹni tí èmi máa bá a rin nù. Ẹni tí mo bá rí pé tòní wà dáadáa, tí wàá rí òdà, èmi bá rún wọ́n ni. Àwọn ẹni tí iwa wọ́n bá dà tó sì bá ìwà tìtẹ̀ mi mu, irú àwọn ẹni bẹ́ẹ̀ ni èmi máa ń bá a rin. Irú àwọn bẹ́ẹ̀ ni èmi máa ń bá a ṣe pọ̀

Rárá o, èmi kì jẹ oúnjẹ tó lérò fún ìlera o. Oúnjẹ tí ó bá ní ṣe ara mi ni ànfàní, èmi kì ń jẹ o, èmi kì ń jẹ. Ǹkan tí ó bá ba àgo àrá mi jẹ, èmi kì ń jẹ rárá. Rárá, oúnjẹ tió bá da fún ara mi o, èmi kì ń dán o. Èmi kì ń ro mú gan-an, tí ma fi sọ pé mo fẹ́ jẹ. Emeki ń jẹ oúnjẹ tó ń ní ìlera.

Ǹkan tí mo máa n wà nínú òṣìṣẹ́ tuntun ni òṣìṣẹ́ tó bá ń, òṣìṣẹ́ tí e pàrọ́ la l'àkọ́kọ́ àti òṣìṣẹ́ tó mọ iṣẹ́ ṣe gidi kan ẹlẹ́ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kẹta, mo mọ òṣìṣẹ́ tó ń yára mọ́ṣẹ́, òṣìṣẹ́ tó mọ tètè wá ṣẹ́ lásìkò tí, òṣìṣẹ́ tó mọ tètè wá ṣẹ́ lásìkò tó sì yára mọ́ṣẹ́ gidi kan tí e sì pàrọ̀, tí ó sì pàrọ̀ kankan òṣìṣẹ́ tó mọ nǹkan tí ń ṣe. Iru òṣìṣẹ́ bẹ le mi mọ́ n wa.

Rárá o, mi ò ní nọ́mbà orí ilẹ̀ kankan. Gbigbe, mi ò mọ nǹkan tí nọ́mbà orí ilẹ̀ jẹ́ àti pé èmi fúnra lọ́wọ́ ara mi. Mi ò tíì ra ilẹ̀ kankan so. Mi ò ní nọ́mbà orí ilẹ̀ kankan. Mi ò tíì ní ilẹ̀ ara mi so. Mi ò ní nọ́mbà orí ilẹ̀ kankan.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìdáàbò bo òòrùn sára nítorí pé mi ò fẹ́ tí òòrùn bá ago ara mi jẹ́. Mo máa ń fi ìdáàbò bo òòrùn sára ní gbogbo ìgbà. Ijọ́ tí mo bá fẹ́ jáde ni mo maa n fi bẹ́ẹ̀ lò jù, àmọ́ ijọ́ tí n ba fẹ́ jáde n fi bẹ́ẹ̀ fi ìdáàbò bo òòrùn sára bọ̀. Anyday tí mo bá fẹ́ jáde ni mo maa ń lò gidi gan.

Àwọn ìdáàbò ojúkọ, ojúkọ tí mo máa ń ní níbi iṣẹ́ ni tíṣẹ́ mi ò bá lọ dédé, òun ni ara àwọn ìdáàbò tí mo máa ń ní ju níbi iṣẹ́ mi. Àti pé tí iṣẹ́ tí mo bá ń ṣe tí mo bá, tí mo bá sanwó tó yẹ tí wọ́n san fún mi, ara àwọn ìdáàbò tí mo máa ń bá pàdé jù ni. Tí mo ń ṣiṣẹ́ fún èèyàn tó máa ń sanwó, owó iyebíye, owó tó worth iṣẹ́ tí mo ń ṣe, àwọn, àwọn ìdá, àwọn ìdojúkọ tí mo máa ń kó, kó níbi iṣẹ́ mi.

Ẹ ní pé àwọn ìṣe ìgbọ̀nsẹ̀ wo ni o lò? Ìbéèrè tí ẹ bèèrè yìí ò yé mi o, ìbéèrè yìí ò yé mi kankan. So, mi ò mọ̀ bí màá ṣe dáhùn síi. So àwọn ìgbẹ-- ìṣẹ́ wo, àwọn ìṣe ìgbésẹ̀, ìgbésẹ̀ wo ni ò ń lò? Okay. Oh, ìbéèrè náà ti yé mi nísin ẹ ní pé àwọn ìṣe ìgbésẹ̀, àwọn ìṣe ìgbésẹ̀ wo ni mò ń lò? Hmm, àwọn ìṣe, àwọn ìgbésẹ̀ tí èmi ń lò ni ìbì iṣẹ́ ni. Mọ̀ máa ń wá iṣẹ́ lásìkò, wón sì máa ń kára mọ́ iṣẹ́ gidi kan. Mọ̀ jẹ́ ẹni tí ó loroju, so, mò máa ń kára mọ́ iṣẹ́ gidigidi gan. Ẹn, mò ṣì jẹ́ ẹni tí ó loroju kankan, mò ti sọ tẹ́lẹ̀. Mi ò loroju, mò máa ń wá iṣẹ́ lásìkò, mò ṣì máa ń kára mọ́ iṣẹ́ gidi gan.

Niò ti tọ́ lódo òde, mi ò mọ̀ nǹkan tí èmi lè jẹ o, mi ò mọ̀ nǹkan tí mi lè jẹ́ rárá. So bọ̀, nǹkan, ìgbà mélòó ni mo máa ń ṣe àyẹ̀wò àgbo ara mi? Magbà gbongbon máa ń ṣe àyẹ̀wò bí ẹẹkan sí ẹ̀ẹ̀mejì lọ́dún ni mí máa ń ṣe àyẹ̀wò ara mi. Àbí ìgbà tí mo bá ń fi, ìgbà tí mo bá rí bí pé àìsàn fẹ́ mọ dà mí láàmú àbí fẹ́ mọ rẹ̀ mí díẹ̀, ìgbà náà ni mí máa ń ṣe àyẹ̀wò ara. Bọ̀, gbogbo ìgbà tí mo bá dojú kọ rú nǹkan yìí, èmi kí ń ṣe àyẹ̀wò ara mi rárá.

Bẹ́ẹ̀ni, ojú mi dára gidi gan, mí mọ̀ n rí rán dáadáa. Àn, tòsí ǹkan kan tó bo ojú mi jẹ, mí mọ̀ n rí ran dáadáa. Ojú mi dára, ó dára gidi gan, mi ò ní wàhálà ojú, ojú ò dùn mí. Nǹkan gbogbo ǹkan tí ó máa, mi ò ní, mi nì í dààmú ojú kankan, so ojú mi dára gidi gan.

Rárá o, mi ò tí lọ sọ́dẹ́ rí rára ati rárá. Torí pé ni àkú àgbo ní, à, ibi tí mò ń gbé, kó ṣọdẹ kankan nbẹ́ẹ̀, kó ṣọdẹ kankan nbẹ́ẹ̀. Gbogbo nkan tí wọ́n ba fẹ́ jẹ, àbí nǹkan wọ̀n ta máa ń fẹ́, à mọ́ nra ni a ki ń lọ sọ́ ọdẹ. So mi ò tíì ṣe ọdẹ kankan rí, mi ò tíì ṣe rí.

Ẹni pé nígbà wo ni ọjà tuntun yọ jáde? Ìbéèrè tẹ bẹ̀rẹ̀ yìí ò ye mi o. Mi ò mọ ìgbà tí ọjà tuntun yọ jáde. Èmi ò mọ, mi ò mọ ní, mi ò mọ ìgbà tí ọjà tuntun máa ń jáde rárá. So mi ò mọ ìdáhùn tí màá dáhùn sí ìbéèrè tẹ bẹ̀rẹ̀ yìí. Ìbéèrè náà ò ye mi. Ìgbà wò ní ọjà tuntun yọ jáde? Mi ò mọ̀.

Ọ̀n, ǹnkan tí mo n mu mí rẹ́rìn-ín jù láyé yìí òhun ni owó. Tí mo bá ń ṣiṣẹ́, tí mo n rọ owó pa gidi gan, eléyii mọ̀ n mú inu mi dùn, n tí mọ̀ mu mí rẹ́rìn-ín. Kí elekejì ni tí mo bá wọ́n wo comedy, comedy lórí YouTube. Eleyii mọ̀ n mu ní rẹ́rìn-ín gidi gan. Àti tí mo bá ń bá èeyàn sọ̀rọ̀, tá jo n sọ̀rọ̀, ọ̀rọ̀ tí mọ́, irú ọ̀rọ̀ tí mọ́ n pa èeyan lẹ́rìn-ín, eleyii na mọ̀ ń pa mí lẹ́rìn-ín so. Ǹnkan mẹ́tẹ̀ẹ̀ta tí mo mọ̀ jùlọ tí mọ̀ ń pa mí lẹ́rìn-ín jù ni.

Hmm, ọní pe se mọ mọ̀ ọ́n ṣe ìsọdọ̀tun kan ọkàn. Mi ò mọ̀ boya emi mi mí ní ń ká bo se yẹ kín ń kà o bọ̀ ìbéèrè tẹ̀ béèrè yìí ò ye mi. Mi ò mọ̀ ǹkan tí ìsọ ìsọ̀dọ̀tun ọkàn jẹ́. Mi ò mọ̀ ǹkan tó ń jẹ́ rárá. Mi ò le parọ́ tán yín. Sò mi ò mọ̀ ìdáhùn tí máa dáhùn sí ìbéèrè tẹ̀ béèrè yìí.

Uhm, ňkan tí mo mọ̀ ṣe láti tayọ ní aarin àwọn alábàáṣepọ̀ mi, òun ni emi mọ̀ kára mọ́ṣẹ́ ni mo mọ̀ kára mọ́ṣẹ́. Èmi kí ń dúró déyàn Kan wa ṣe ǹkan k'èmi tó ṣe. Gbogbo ìgbà tí mo bá le gbọ́dọ̀ ṣẹ́ báyìí, emo mọ̀ kára mọ́ṣẹ́ gidigidi gan. Ẹnikẹ́ni tí bá sì ń kára mọ́ṣẹ́, ó di dandan kó tayọ ní àarìn àwọn alábàáṣepọ̀ rẹ̀. Mo máa ń kára mọ́ṣẹ́, mo máa ń wá ibiṣẹ́ lásìkò, mo máa ń ṣiṣẹ́ lásìkò tó yẹ kí n ṣiṣẹ́. Èmi kí ń, èmi kí ń ṣeré ní àsìkò tó yẹ kí mo ṣiṣẹ́. Mo máa ń kára mọ́ṣẹ́ gidi gan. Kára, mọ́ṣẹ́ tí mo máa ń kára mọ́ṣẹ́ òun ni jẹ́ kí n tayọ ní àrìn àwọn alábàáṣepọ̀ mi.

Rárá o, mi ò tíì fún èèyàn kankan lẹ́jẹ̀ rí o, mi ò tíì fún èèyàn kankan. Mi ò tíì donate ẹ̀jẹ̀ mi kankan rí só. Rárá, mi ò tíì fún èèyàn kankan lẹ́jẹ̀ rí. Mi ò tíì fún èèyàn lẹ́jẹ̀ rí o. Sé o ti fún ní ẹ̀jẹ̀? Rárá, mi ò tíì fún èèyàn kankan lẹ́jẹ̀ rí. Torí pé mi ò rò bí à ẹ̀jẹ̀ fi wẹ̀ pọ̀ lára mi só. Mi ò tíì fún èèyàn kankan lẹ́jẹ̀ rí mọ́, mi ti sì, mi ò tíì ronú sí pé kí n fún èèyàn kankan lẹ́jẹ̀ mi.

Bẹ́ẹ̀ni, èmi jẹ́ èèyàn tó máa n ṣe ètò ǹkan dáadáa. Ǹkọ́ kíǹkan tí mo bá fẹ́ ṣe, mo kọ́kọ́ máa ń ṣe ètò náà kín tó dá móràn pé mo fẹ́ ṣe. So, mo jẹ́ èèyàn tó máa n ṣe ètò ǹkan dáadáa, dáadáa. Torípé tí n bá, tí mo bá ṣe ètò ǹkan kín tó bẹ̀rẹ̀, èmi, mi sẹ̀ ní ònà tí máa gbégbá tí máa fi lè rí ǹkan náà ṣe. So, mo máa ń ṣe ètò ǹkan títí ó ṣe ǹkan kan. So mo máa ń ṣe ètò ǹkan dáadáa.

Yàrá te mi fẹ́ràn jù nínú ilé mi ni yàrá ibi tí mo ti mo ń sùn. Yàrá tí èmi fẹ́ràn jù ni. Kódà mo lè jókó sínú yàrá yùn tí gbogbo ọjọ́ ó fi lọ tán tí ńì jáde. So yàrá tí mo fẹ́ràn jù ni yàrá mi ibi tí mo ti mo ń sùn. Yàrá tí èmi fẹ́ràn jù nítorí pé yàrá iṣìmi mi ni wọ́n. Yàrá tí mo ń se mọ-- yàrá iṣìmi mi ni só ó jẹ́ ǹkan tó jé fẹ́ràn yàrá náà jù lóṣù. Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi ni yàrá tí mo ti mo ń sùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn èèyàn. Most especially tí mo bá lè bára mi níbi, ibi tí n ti mọ̀ ọ̀nà. Ẹni ke ẹni tí mo bá pàdé níbi tí mo bá wà, mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ wọn. So bẹ́ẹ̀ ni o, mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn èèyàn dáadáa. Tí mo bá fi lè bára mi yín ibi tí n mọ̀ àbí ibi tí n ti lọ rí, màá béèrè ọ̀nà lọ́wọ́ àwọn èèyàn tó bá wà níbẹ̀. Màá béèrè lọ́wọ́ àwọn tí wọ́n jí ọ̀nà fún mi.

Bẹ́ẹ̀ni, mo mọ ibi a ti ń ya àwòrán, mo mọ ibi a ti ń ya àwòrán. Bẹ́ẹ̀ni, a n, mo mọ ibi tí a ti ń ya àwòrán, mo mọ ibi tí mò ń gbé gan, mo mọ ibi tí wọ́n ti ń ya àwòrán gidigidi gan níbi tí mò ń gbé. A, tí mo bá rí ibi tí wọ́n ti ń ya àwòrán gan, mo máa ń lo fóònù ayélujára ni wọ́n fi máa ń ya àwòrán. Gbogbo wa ni wá fẹ́ ya, bọ mo mọ ilé tí wọ́n ti máa ń ya àwòrán, mo mọ̀.

Wakáàtì tí èmi fi máa ń ṣiṣẹ́ lójoojúmọ́ ni bí i twelve hours sí fifteen hours. Gbogbo igba, gbogbo igba ti mo fi lè jí bái, iṣẹ́ ni mo máa ń ṣe látaro títí ile a lè fi su. Ìgbà tí èmi bá fi ń sùn, ìgbanaa ni mo fì n ṣíṣẹ́ o. Nítorí pé iṣẹ́ orí fóònù mo máa ń ṣe. So tí mo fi lè jí láro tí mo gbá fóònù mi mú bái, iṣẹ́ yìí mo máa ń ṣe látaro titi t'alè fi su. So gbogbo ìgbà ni mo máa ń ṣiṣẹ́ so fún twelve hours. Èmi ò mọ̀ bí mo máa ṣe pè é ní Yorùbá, but fún twelve hours àbí fifteen ni mo máa ń ṣiṣẹ́ lójoojúmọ́.

Ojo temi mo n se imototo ile mi ni ojo sunday. Ọjọ́ Sunday mo máa ń ṣe ìmótótó ilé, ọjọ́, ọjọ́ Sunday nítorí bí ọjọ́ náà ni mo ti ní ìṣe abín kankan tí mo fẹ́ ṣe. To ọmọ ọjọ́ Sunday ni mo máa ń fa aṣọ, o ni tí máa ṣe ìmótótó ilé mi, ibíkibi to bá dẹ́ẹ̀tì, ọjọ́ náà ni mo máa yí àsìkò láti lè tún inú ilé mi ṣe.

Bẹ́ẹ̀ni o, èmi máa ń fi àwọn páì fáìlì mi pamọ́, máa ń fi wọ́n pamọ́ sí abẹ́ bẹ́ẹ̀dì ibi tí mò ń sùn torí pé mi ò fẹ́ tí ǹkan kan fọ́n ọ́ kan àbí tí ǹkan kan jii lọ. So mò máa ń fi àwọn fáìlì mi pamọ́ sí ibi tí mò mọ̀ pé ọwọ́ ó ti ni fọ́, bí mo mọ̀ pé èèyàn kankan lẹ́yìn emi nìkan ni mo mọ̀ sí. So mò máa ń fi fáìlì mi pamọ́, mò máa ń fi pamọ́. So mi ò fẹ́ tí ǹkan kan jù lọ àbí tí ọmọ kankan mú tó fi mọ́ ṣeré tó fi bàjẹ́, so mò máa ń fi pamọ́.

Ah, ẹni pé báwo ni mo ṣe máa ń gba iyìn? Mi ò mọ, mi ò mọ bí màá ṣe dáhùn ibeere yií o, but iyìn, bí emi ṣe máa ń gba iyìn ni mo máa ń dúpẹ́ lọ́dọ̀ eni ti wón yín mi. So tí ẹ̀eyàn kankan bá fi le yìn mí, mo máa ń dúpẹ́ lọ́wọ́ wọn, èmi náà ò ṣi yìn wọn padà. So bí emi ṣe máa ń gba iyìn niyen ti eeyan bá fi le yìn mí, èmi náà ò yín ẹní náà padà.

Bẹ́ẹ̀ni o, èmi mó ṣíṣe láti ilé. In fact iṣẹ́ tí mo mọ̀ ọ́n ṣe gan gan iṣẹ́, iṣẹ́ mi le èmi mọ̀ ọ́n ṣíṣe láti ilé dáadáa, mo mọ̀ ọ́n ṣíṣe láti ilé dáadáa. Iṣẹ́ lè mo mọ̀ ọ́n ṣe gidi gan. Bẹ́ẹ̀ni mo mọ̀ ọ́n ṣíṣe láti ilé.

Bẹ́ẹ̀ni o, èmi ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí dáadáa, mo ti ṣe ó fẹ́, ẹ ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí dáadáa. Àti pé nǹkan tí ń jẹ́ ti ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ ni mo lè bá èèyàn ṣiṣẹ́ látarọ̀ títí tá ló fi ṣe tó wá di ọ̀wá alẹ́ tí mò ń sọ̀ún fún un. Mo a mọ̀ pa ìrọ́, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rì kìí. Ṣe ọ̀kan, kìí ṣe ẹ̀ẹ̀meji, kìí ṣe ẹ̀mẹ́ta. Mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ yìí dáadáa fún àwọn èèyàn.

Ah bí èmi ṣe máa ń ṣe ìtọ́jú ara mi ni, mo máa ń ra oúnjẹ dáadáa, oúnjẹ dáadáa mo máa ń ra ọ̀fun ara mi. Alákòókò ẹlẹ́kejì mo máa ń ra aṣọ dáadáa fún ara mi láti wọ̀. Àwọn ẹlẹ́kẹta mo máa ń wẹ̀ ní gbogbo ìgbà, mo máa ń wẹ̀ láàárọ̀, mo máa ń wẹ̀ lọ́sàn-án, mo máa ń wẹ̀ lálẹ́. Ah sorry, mo máa ń wẹ̀ láàárọ̀ àti alẹ́, mo máa ń wẹ̀ láàárọ̀ àti alẹ́. Ìgbà mí lọ́sàn-án pọ̀ mọ́ and then gbogbo nkán tí o bá fi le wá sí mi ní ọkàn pé mo fẹ́ jẹ, mo máa ń sábà jẹ ẹ́. Tí mo máa le lówó tí a ti rà, mo máa ràá mo sì fi ma tẹ́ rà á mi lọ́rùn. Yeah, which one again? Ah bí mo ṣe máa ń tẹ-- bí mo ṣe máa ń ṣe ìtọ́jú ara mi àti pé mi kì í jẹ nǹkan tí ó bá àgọ́ ara mi jẹ́. Nǹkan tí ó ṣe ara mi láńfààní mo máa ń jẹ jù. Mo máa ń mu omi ní gbogbo ìgbà. Mo máa ń jẹ oúnjẹ dáadáa. Mo máa ń wẹ̀, mo sì máa ń wọ aṣọ dáadáa, mi kì í wọ aṣọ tó bá dọ̀tí àti inú yàrá tí mo wà, mo máa ń gbá, mo máa ń gbálẹ̀ yàrá náà dáadáa. Mo máa ń tún yàrá mi ṣe. Kí n tó jẹ oúnjẹ, màá máa ń fọ abọ́ náà, mi kì í lo abọ́ tó bá fi le dọ̀tí kí n fi jẹ oúnjẹ. So bó ṣe rí ni, nǹkan kíǹkan tí màá ba jẹ, màá máa ń fọ́n un, màá máa ń fọ́n un kín tó jẹ, mi kì í jẹ nǹkan tó dọ̀tí. So bí mo se máa ń tọ̀ṣè tọ́jú ara mi pọ̀, àwọn nǹkan tí mo lè sọ nù níìsín.

Rárá o, mi ò fẹ́ràn tí mo lọ sí ilé ìsẹ̀mbáyé àti pé mi ò tíì lọ sí ilé ìsẹ̀mbáyé ri. Mi ò nífẹ̀ẹ́, mi ò nífẹ̀ẹ́, tò wù mí, tò wù mí láti lọ sun. Mi ò fẹ́ràn tí mo lọ sí ilé ìsẹ̀mbáyé kankan. Mi ò fẹ́ràn rẹ̀. Mi ò tíì lọ rí òun àti pé mi ò tí fẹ́ràn láti máa lọ kún un.

Uhm, ẹni pé báwo ni o ṣe máa ń gba owó àwọn ènìyàn? Mi ò mọ̀ bí mo máa ṣe dáhùn ìbéèrè yìí wo. Mi ò sí gba owó lọ́wọ́ ènìyàn kankan rí, but bémi ṣe ń gba owó lọ́dọ̀ àwọn ènìyàn ni. Ti wọ́n bá fẹ́ transfer owó fún mi àti lórí fóònù, mo máa ń gba. Wọ́n bá fẹ́ fún mi lówó in cash, mo máa ń gba owó náà. So, bí mo ń ṣe gba owó lọ́wọ́ àwọn ènìyàn ni.